Mi ní ẹranko ọ̀sìn, torí ẹranko ọ̀sìn kò ń ṣe ohun tí mo fẹ́ràn bẹ́yẹn. Tí èèyàn bá dẹ́fẹ̀ máa sin ẹranko, ó gbọdọ̀ jẹ́ ǹkan tí èèyàn fẹ́ràn, torí kó má ba tètè sun yàn, àti lọ máa fún wọn lóúnjẹ, àti máa ṣe ìtọ́jú wọn àti gbogbo iru nkan bẹ́yẹn. Kò ń ṣe ohun tí mo fẹ́ràn láti máa ṣe. Kò ń ṣe ohun tó jẹ́ pé ó jẹ́ ǹkan tó máa ń wú mi lọ́kàn àti ṣe. Nítorí bẹ́ẹ̀, mi ò ní ẹranko ọ̀sìn, kò sì jẹ́ kí n ṣe ǹkan kan tó ní ṣe pẹ̀lú ẹranko ọ̀sìn.

Mi ò kín ṣe yoga. Ní ilé adúláwọ̀ tí mo wà, yoga kò kín ṣe ǹkan tí ó bá àṣà wa mu tó bẹ́yẹn. Ṣùgbọ́n ní ayé social media tà wà ní ìsìnyí, a ti ń kọ́ wípé yoga dára fún ara. Tó jẹ́ pé ǹkan tí ó le jẹ́ kí ara wà ní ìlera tó pé ni. Mo kàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kọ́ láti máa ṣe yoga yẹn ni. Ṣùgbọ́n mi ò kín ṣe, kò dẹ́ṣẹ̀ ǹkan tóye pé mo ti ń ṣe. Mi ò mọ àwọn ọ̀nà tí mo máa gbé gbà. Ìdí nìyẹn tí mo ṣe nílò láti lọ register sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe kí wọ́n kọ́ mi bí mo ṣe le máa ṣe. Tí wọ́n bá ti kọ́ mi bí mo ṣe le máa ṣe, a jẹ́ ǹkan tó ṣe wípé nínú ilé tara tìtẹ̀ mi láì jáde síta, mo lè ṣe fún ara mi.

Èdè French ni èdè tí mo fẹ́ kọ́. Ó jẹ́ èdè tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí mọ ní àwọn ọ̀rẹ́ tó yí mi ká tí wọ́n máa ń sọ èdè náà. Mo dẹ̀ fẹ́ràn bí ó ṣe jẹ́ wípé wọ́n gbọ́ èdè French mọ́ àwọn èdè mìíràn, tó ṣe pé tí wọ́n bá ń sọ̀rọ̀ ní ṣe ni wọ́n máa, ni wọ́n a, wọ́n lè tí máa fi bíi bóyá bíi èdè gẹ̀ẹ́sì sọ̀rọ̀ lọ tí wá dẹ̀ yípo sí èdè French. Bí wọ́n ṣe máa ń ṣe yẹn, ó máa ń dàbí idán ló jù mi. Ó dẹ̀, èyí jẹ́ kí èdè French kó jẹ́ èdè tó wúmi láti kọ́. Èdè náà dẹ̀ dùn láti gbọ́, èdè tó dùn gan an ni láti gbọ́. Pàápàá jù lọ ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ àti ilé ìwé girama tí mo lọ náà. Wọ́n, àwọn olùkọ́ wa kọ́ wa ní French díẹ̀díẹ̀. Ó jẹ́ kí n ní ìmọ̀ kékeré nípa èdè náà. Eléyìí ni ó dẹ̀ jẹ́ kí ó, kí n nífẹ̀ẹ́ sí láti kọ èdè náà.

Ní àṣálẹ́ òun ni mo máa ń fi ń sùn, torí má tí lọ ibi iṣẹ́ látàárọ̀, àṣálẹ́ tí mo bá dé ó ti máa ń rẹ mí. Àsìkò tí mo máa ń fi ń sùn nìyẹn tí mo máa ń fi ń rẹ jù. Ṣùgbọ́n kó tó di pé mo máa sùn ní àṣálẹ́, màá dáná, màá jẹun, màá wo àwọn social media account mi bíi Instagram, TikTok, Facebook láti fi wo ohun tó ń lọ ní àgbáyé. Màá dẹ́, ìgbà mìíràn dẹ́ tí máa ń wà tó ṣe wípé mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi láti fi lẹ̀ mọ bí ọjọ́ wọn ṣe lọ ní ọjọ́ náà. Àwọn nǹkan tí mo máa ń sábà ṣe ní àṣálẹ́ nìyẹn kó tó di pé màá wá sùn.

Rárá o, mi ò kí ń fín tùràrí. Mi ò dé lọ ìjọ tí wọ́n ti máa ń fín tùràrí. Kò kí ń jẹ́ kí ń fín tùràrí àti wípé kò sí ìdí tí mo fẹ́ fi fín tùràrí, òórùn ẹ̀ máa ń jẹ́ kí i má le mi dáadáa. Eleyii tí àwọn olóyìnbọ ń pè ní choky. Torí mi ò like i, mi ò fẹ́ràn ohun tí ó ṣe wípé tí òórùn ẹ̀ bá ti pọ̀jù ní ṣe ló máa ń ni mi ní lé mi dáadáa. Ikọ́ a máa gbé mi, orí mi a máa gbóná. Idi nìyẹn tí mi ò ṣe kí ń fí tùràrí.

Irú aṣọ wo ni mo fẹ́ràn àti máa wọ̀? N kò ní aṣọ kan pàtó tí mo fẹ́ràn láti máa wọ̀. Ohun ti emi máa ń gbójú wò nínú aṣọ kó tó di wípé mo máa wọ̀ ni wípé ṣé aṣọ yẹn ṣe kò mú ìnira rara wá fún mi. Pàápàá jùlọ níbí ojú ọjọ́ bá ṣe rí, tó bá jẹ́ aṣ-- ẹ sì, ẹ̀, ìgbà tí òtútù bá mú, mo má fẹ́ wọ aṣọ tí ó nípọn láti fi bo òtútù. Tí oru bá mú, mo má fẹ́ wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́. Nítorí ìdí yìí mi ò nílò, mi ò ní aṣọ tí mo fẹ́ràn àti máa wọ̀. Ojú ọjọ́ òun ni ó máa sọ irú aṣọ tí mo máa wọ̀ fún mi. Àwọn ìgbà mìíràn náà dá ẹwà tó ṣe wípé ibi tí mo bá ń lọ òun ni yóò sọ irú aṣọ tí mo máa wọ̀ fún mi. Bóyá mò ń lọ sí òde àbí mò ń lọ sí ibi iṣẹ́, tó bá jẹ́ pé irú òde ibi iṣẹ́ ni, aṣọ tí màá wọ̀ á yàtọ̀ sí pé mò ń kán lọ sí òde, bóyá òde ìsọmọlórúkọ tàbí ìgbéyàwó. Kò sí aṣọ tí èmi o lè wọ̀, mi, ẹ, n ò sì ní aṣọ tí mo fẹ́ràn jù. Ibi tí mo bá ń lọ àti ojú ọjọ́ òun ni ó máa ń ṣ-- òun ni ó máa ń sọ irú aṣọ tí màá bá wọ̀.

Kíni mo máa ń ṣe tí òjò bá ń rọ̀? Tí òjò bá ń rọ̀, àsìkò nìyẹn fún mi tí mo máa ń lò láti fi sùn. Torí tí òjò bá ń rọ̀, ojú ọjọ́ máa tutù, àwọn atẹ́gùn tó tutù a máa wọ àgọ́ ara mi. Irú àwọn oorun bẹ́ẹ̀ ó kéré o, kò bá jẹ́ ìsẹ́jú tó kéré jùlọ, irú àwọn oorun bẹ́ẹ̀ máa n wọ̀ mi lára. Àwọn ìgbà mì na dẹ́ wà tó ṣe pé tí òjò bá ń rọ̀, àsìkò tí mo máa ń fẹ́ràn láti wà pẹ̀lú ọkọ̀ mi nìyẹn tí àjọ máa máa fi ọwọ́ pa ara wa lára. Irú ìbálòpọ̀ àsìkò yìí o máa ń dùn gan-an torí gbogbo ẹ tutù kò sí òru, kò sí ǹkankan.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mo jẹ́ ẹni tí ó fẹ́ràn kó máa dé ibi tó bá ń lọ ní àkókò tó yẹ. Ìgbà mìíràn gan wà tó ṣe, lọ́pọ̀lọpọ̀ ìgbà wà tó ṣe wí pé mo ti máa ń dé ibi tí mo bá ń lọ ní bí ọgbọ̀n ìṣẹ́jú sí bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ìgbà tí nǹkan tí mo fẹ́ lọ ṣe máa bẹ̀rẹ̀. Bí àwọn òbí mi ṣe kọ́ mi, wọ́n kọ́ mi ní, wọ́n kọ́ mi gẹ́gẹ́ bí obìnrin tó gbọdọ̀ mọ àsìkò rẹ̀ lò tó dẹ̀ gbọdọ̀ máa dé ibikíbi tó bá ń lọ ní àkókò. Tí mo bá dé ibi tí mo bá ń lọ ní àkókò, ó máa ń fún mi ní àǹfààní láti fi lè fi ara balẹ̀, láti fi lè wo àyíká mi dáradára, láti fi lè mọ bí mo ṣe máa ṣe. Ó dẹ̀ tún máa ń fún mi ní àǹfààní láti fi lè kí àwọn èèyàn tó bá wà ní agbègbè mi, ilé a lè jẹ́ kí n lè jókòó, kí n fara balẹ̀, mi ò ní máa sáré sókè sódò. Láìnídìí, màá farabalẹ̀, màá, màá ṣe ohun tí mo fẹ́ ṣe. Torí náà mo máa ń dé ibi tí mo máa ń lọ ní àkókò.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ìrìnàjò náà ó dùn púpọ̀, ó lọ geerege torí ọkọ̀ ojú irin tí wọ́n kànlẹ̀ tí ẹ̀ ń ṣe ní ìsìn yìí ní ìlú mi, wọ́n ti ṣe ẹ́ ní tó jẹ́ pé ó ti lè yára. Tí mo bá fẹ́ wọ ọkọ̀ ojú irin, màá lọ sí támínà, ibi tí à ń pè ní támínà tí màá lọ já tíkẹ̀ẹ̀tì, màá já tíkẹ̀ẹ̀tì tí màá dẹ̀ tí mo dẹ̀ máa ń tètè-- bí i bá mi ṣe sọl ẹ̀ nǹkan wípé èmi ni mo jẹ́ ẹni tó máa ń tètè dé ibi tí mo bá ń lọ, màá ti dé ibi tí mo bá ń lọ níbí àbí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tàbí ìṣẹ́jú ọgbọ̀n. Tí ìgbà tí àkókò tí mo bá fẹ́ ṣe nǹkan máa bẹ̀rẹ̀, mo ti máa ń yara dé támínà, màá ti ra tíkẹ̀ẹ̀tì, màá ti jókòó, táa fi máa pè mí wọlé. Igba táa bá dẹ̀ pé wá wọlé, ìrìnàjò náà á bẹ̀rẹ̀. Ìrìnàjò náà dẹ̀ máa ń yá, kò, kò ń ṣe ìrìnàjò tó ṣe pé o máa pẹ́. Idi ti mo dẹ̀ tu ń ṣe láì, ìdì tí mo ṣe fẹ́ràn, ẹ́m, ọkọ̀ ojú irin láti fi jẹ ìrìnàjò mi ni wípé ó máa ń fún ni ní àǹfààní láti fi lè sùn, kò sí, kò sí ẹni tó máa ń máa yọ yan lẹ́nu, kò sí gbogbo ká ta máa ń pè ní traffic eleyii tí ọkọ̀ máa, ọkọ̀ tó ń rìnrìn lórí títí tí wọ́n máa ń ṣe. Torí lórí reluwè kọ́, reluwè kọ̀ọ̀kan, ó ti ní bí wọ́n ti ṣe ṣe bí train tàbí ọkọ̀ ojú irin yìí bí wọ́n ti ṣe le rìn, kò sí akọlùkọ́gbà kankan, kò sí ìdádúró kọ́, kankan níbi kankan. Ibi tí n bá dẹ̀ n lọ, màá dé bẹ́ẹ̀ láyọ ati àlàáfíà, ọkàn mi máa ń balẹ̀. Kò sí wípé mò ń gborún epo, eléyìí tó le jẹ́ kí ń bí, kò sí gbogbo iyẹn níbẹ̀. Ara ìdí tí mo ṣe láì, tí mo ṣe fẹ́ràn ọkọ̀ ojú irin nìyẹn.

Mi ò kí ń wọ ìbọ̀wọ́ nítorí mi ò ní ìdí kankan láti fi wọ ìbọ̀wọ́. Mi ò kí ń ṣe ẹni tó ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn tàbí tó ń ṣiṣẹ́ ní ilé, ní ibi tí wọ́n ti ń ta òògùn tàbí tó ń ṣiṣẹ́ ibi tí wọ́n ti ń tú àyíká ṣe tàbí tó ń-- mi ò ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú kí màá wọ ìbọ̀wọ́. Nítorí náà, mi ò kí ń wọ ìbọ̀wọ́. Ọwọ́ mi kan máa ń wà bí erù, òṣì máa wà. Mi ò dẹ̀ ní ìdí tí ó fi jẹ́ pé màá ṣe iṣẹ́ náà tó máa mú mi wọ ìbọ̀wọ́.

Ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Mo lè sọ pé bẹ́ẹ̀ni, mo dẹ̀tùn lè sọ pé bẹ́ẹ̀ kó. Gegẹ́ bí iṣẹ́ mi, iṣẹ́ mi ní ń ló wípé kí n má wà níwájú àwọn ènìyàn ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ènìyàn ní gbogbo wa kò sí ẹni tí ò lè ṣe àṣìṣe, kò dẹ sí ẹni tó ṣe wípé kò máa kọ́ nǹkan, kò sí ẹni tó mú nǹkan wá látọrun. Wípé èeyàn lè bá èeyàn sọ̀rọ̀ ní iwájú, ó jẹ́ ǹkan tí àwọn olóyìnbo máa ń pè ní skill tó ṣe wípé èeyàn máa ń kọ́ ọ ni. Bó ti e ti lè jẹ́ pé mo ti kọ́ public speaking skill yìí, ní tí mo bá wà níwájú èèyàn, tí mo bá fẹ́ sọ̀rọ̀ níbi ọgbọ̀n ìṣẹ́jú àyà iyẹn thirty seconds, èrù máa kọ́kọ́ bá mi, pàápàá ju lọ tó bá jẹ́ èro tó pọ̀. Ṣùgbọ́n nígbà tí ma bá fi máa sọ̀rọ̀ lọ, ìrora yẹn kankan kò lè sínbẹ̀ mọ́. Ó un ni mo ṣe sọ pé bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kó. Bẹ́ẹ̀ ni tó èro bá pọ̀, tó dẹ ìrora yẹn dẹ̀ máa ń wá níbi ọgbọ̀n ìṣẹ́jú àyà. Bẹ́ẹ̀ kó tí èro o bá pọ̀, tó bá tí jẹ́ àwọn tí mo mọ̀, tó dẹ́ tí jẹ́ ǹkan tí mò ń ṣe léra léra, tó jẹ́ pé mo ti ń ṣe ní gbogbo ìgbà, nkin ni ìrora irù noan bẹ́yẹn.

Ọjà tuntun mi yóò dé ní ìwọ̀n ọ̀sẹ̀ méjì sí ìsinyìí. Àwọn ọjà ńláńlá, àwọn ọjà tó jẹ́ wípé kùkù ta rárá, òun ni àwọn ọjà tí mo dẹ̀ ń retí. Oníbàárà mi tí mo máa ń ra ọjà lọ́wọ́ rẹ̀ ti sọ wípé ọ̀sẹ̀ méjì, kó tó jọ́ ọ̀sẹ̀ méjì gan, mo máa rí àwọn ọjà mi. Àwọn ọjà tí mo dẹ̀ ra síbẹ̀ tó ṣe pé mo ń retí láti gbà, òun ni àwọn ọjà tó ṣe pé mi náà tún ta tóri, torí alára tún ta ni mí. Àwọn ọjà tó dẹ̀ jẹ́ wípé kokù ta, ó máa ń yára tà ni. Tó ṣe wípé ere tó yẹ kí n rí lórí ọjà máa ń rí paapaa. Má tún fi owó yẹn, mà tún fi ra ọjà mi, mà tún tà paapaa.

Báwo ni mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Àwọn míràn wa, to ṣe wipe, mo maa n fi àkókò mi ran wọ́n lọ́wọ́. Àwọn mìíràn wà tí ó ṣe wí pé mo máa ń fi owó mi ràn wọ́n lọ́wọ́. Àwọn mìíràn wà tó ṣe wí pé kí n wà pẹ̀lú wọn oun ni mo máa ń fi ràn wọ́n lọ́wọ́. Àwọn mìíràn wà tó ṣe pé ọ̀rọ̀ ẹnú mi, ọ̀rọ̀ tútù, òun ni mo máa ń fi ràn wọ́n lọ́wọ́. Bí i àwọn tí wọ́n máa ń fi owó ràn lọ́wọ́ báyìí, wọ́n jẹ́ àwọn tí mo mọ̀ pé wọ́n ṣe aláìní, wọn kò lè rí owó fún ara wọn àfi tí ènìyàn bá ràn wọ́n lọ́wọ́. Irú àwọn bẹ́ẹ̀ mo máa ń fi owó mi ràn wọ́n lọ́wọ́. Àwọn mìíràn á wá bi mí, àwọn mìíràn dẹ́ wà tó ṣe pé wọn kì n bi mi. Èmi ni mo wà láyìí ká wọn tí mo rí ìṣe sí wọn tí mo dẹ̀ ní ìmọ̀lára wípé ẹni yìí nílò owó. Tí màá ti rí pé ẹni tó nílò nǹkan ni màá lọ bá, màá bí pé ọ̀nà wo ni mo lè gbà rán lọ́wọ́. A dẹ̀ sọ fún mi pé òun nílò owó, màá dẹ̀ fun. Àwọn mìíràn dẹ́ wà tó ṣe wí pé ìranlọ́wọ́ owó tí mo máa ń fún wọn, mo lè fún ẹlòmíì tí kò ní dàpåda. Mo dẹ máa n ya ẹlòmíì, ko fi ṣe nkan to fẹ fi ṣe, ki o dẹ da padà fún mi nígbà tí o ba ri. Àwọn mìíràn wà tó ṣe pé àkókò mi ni mo máa ń fi ràn wọ́n lọ́wọ́, tó ṣe pé èmi máa fi àkókò mi sílẹ̀ láti fi lè kọ́ wọn ní nǹkan tí wọn kò mọ̀, pàápàá jùlọ bóyá lẹ́nu iṣẹ́ wọn tàbí lẹ́nu ẹ̀kọ́ wọn. Bí èmi ṣe máa ń tún ran àwọn mìíràn lọ́wọ́ ni. Àwọn mìíràn dẹ́ wà tó ẹ pé wọ́n ní ìlàkọjá tí wọ́n n là kọjá, wọ́n ní ìdókújúkọ tó le gidi gan tí wọ́n n là kọjá. Ọ̀rọ̀ tútù ẹnu mi, oun ni màá sọ sí wọn. Yálà, mo rí wọn lójúkójú tí mo sọ sí wọn tàbí mo pé won lórí fóònù mi tí mò ń gbá wọn níyànjú pẹ̀lú ọ̀rọ̀ tútù ẹnu mi. Àwọn ọ̀nà tí mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́ ni àwọn ọ̀nà yẹn.

Ṣé mo ti lọ sí òde rí? Oò, èmi ti lọ sí òde rí o, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo ti lọ sí òde ijó rí, mo ti lọ sí òde ìsọmọlórúkọ, mo ti lọ sí òde ẹ igbéyàwó, mo ti lọ sí òde tí wọ́n ti ń ṣílè, mo ti lọ sí òde tí, ẹ́, àpéjẹ láàárín àwa tí a jọ ń ṣiṣẹ́. Mo ti lọ sí òde tó ṣe wí pé àwa ta jẹ́ akẹ́kọ̀ọ́ nígbà tí a ṣe tán ní ilé ẹ̀kọ́ wa àwọn àpéjẹ tí wọ́n máa ń pè wipè láti fi lè yọ pé àparí ẹ̀kọ́ wa, mo ti lọ sí òde ìyẹn náà rí. Mo de tun tì lọ sí òde tó ní ṣe pẹ̀lú, ẹ́, ibi iṣẹ́ mi ta máa ń pè ní sẹ́mínà. To jepé lẹ́yìn sẹ́mínà náà, a ṣe àwẹ̀jẹwẹ̀mu. Oríṣiríṣi òde ti e ni èmi ti lọ rí.

Ṣé mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Àsìkò yìí ni yìí fún mi láti fi lè bá Ọlọ́run mi, ẹlẹ́dàá mi sọ̀rọ̀. Láti fi lè mọ àwọn ọ̀nà tí mo máa gbé àwọn nǹkan tó ń fún mi ní ìrora, láti fi lè mọ ọ̀nà tí màá fi gbé gbà. Òun ló tún ma ń fún mi, àwọn ọ̀nà tó ṣe ẹ̀n ìsọdọ̀tun ọkàn tún jẹ́ àǹfààní fún mi láti tún fi lè mọ àwọn ìfojúsùn tí èmi gangan ní fún ara mi. Mo máa ń ṣe é ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan àgàgà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ìbẹ̀rẹ̀ oṣù.

Àkókò wo ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? Ni bí aago márùn-ún sí aago méje alẹ́ mo ti máa ń jẹ oúnjẹ alẹ́. N kò fẹ́ràn kí oúnjẹ alẹ́ mi kó máa pẹ́ rara. Oúnjẹ alẹ́ tí mo sì máa ń jẹ náà dẹ̀ nìyí, ìwọ̀ǹba ni. Máa jẹẹ́ níwọ̀ǹba, màá dẹ̀, mo dẹ̀ máa ń mọ̀ọ́mọ̀ ṣa àwọn oúnjẹ tí mo mọ̀ pé yóò tètè dá ní inú mi torí n kò fẹ́ràn kó jẹ́ pé mo sùn, ikùn ń ro mí, tàbí mo jí, mo wá jí pẹ̀lú ikùn, ikùn wíwú. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ò kí ń jẹ́ kí n jẹun kọjá aago márùn-ún sí aago méje. Nǹkan tó bá fi lè ń kọjá aago méje ní alẹ́, n ò ní jẹ oúnjẹ alẹ́ ọjọ́ náà, màá dúró dàárọ̀ ọjọ́ kejì ni kí n tó jẹun.

Ṣé mo ní irungbọ̀n? Mi ò ní irungbọ̀n torí mi ò kí ń ṣe ọkùnrin. Mi ò ní irungbọ̀n. Ọkùnrin ni bí Ọlọ́run ti ṣe dá. Ọlọ́run ti dá irungbọ̀n mọ̀. Ṣùgbọ́n o, a máa ń ní àwọn obìnrin mìíràn, àwọn obìnrin kọ̀ọ̀kan tí wọ́n máa ń ní irungbọ̀n. Ǹkan tó dẹ̀ máa ń fa ni wípé ǹkan kan lára wọn ni ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe ṣiṣẹ́ ni ò lọ dédé. Ìdí nìyẹn tí wọ́n ṣe ní irungbọ̀n, kì í ṣe bó ṣe yẹ kó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run bá mi ṣe èmi ò sí lára àwọn obìnrin bẹ́ẹ̀. Mi ò ní irungbọ̀n rára àti ara.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ti ń tún àwọn ǹnkan ṣe. Agaga, ẹrọ ìbánisọ̀rọ̀ tá ń pè ní fóònù àti lápútọ̀pù tí àwọn ènìyàn fi máa ń ṣiṣẹ́. Torí wípé ẹ̀gbọ́n mi jẹ́ àmójú ẹ̀rọ, mo máa ń wo bí ó ṣe máa ń ṣe. Torí pé mo dẹ̀ ṣe máa ń wò tó dẹ̀ ti kọ́ mi tó ti fojú mi mọ̀. Èmi náà lè tún ṣe ní àwọn nǹkan kan mo mọ bí wọ́n ṣe máa ṣe àtúnpalẹ̀ rẹ̀ tí máa tún ṣe, tí màá mọ nǹkan tó ń ṣe, tí màá dẹ̀ mọ nǹkan tó yẹ kí n fi sì láti fi tún ṣe tó fi jẹ́ pé a máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe ṣiṣẹ́ fóònù àti lápútọ̀pù nípaàpá jùlọ.

Kíni ó máa ń mú mi rẹ́rìn? Ǹkan púpọ̀ ló máa ń mú mi rẹ́rìn o, torí èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo jẹ́ ẹni tó máa ń rẹ́rìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá wà lọ́dọ̀ olólùfẹ́ mi, tó bá sọ àwọn ǹkan tó ṣe pé ó máa ń pani lẹ́rìn, máa rẹ́rìn. Tí nbá dé rí tí àwọn ènìyàn tí wọ́n bá ara wọn ṣe, bó ṣe yẹ kan ṣe bara wọn ṣe, bóyá bí ìyá bó ṣe yẹ ko ṣe ṣe sí ọmọ, bí lọ́kọ láya bi won ṣe yẹ kan ṣe ṣe sí ara wọn, gbogbo iru ǹkan báyen máa ń jẹ́ kí inú mi dùn. Ni, tí inú mi bade ti fi lè dùn bayen, a jẹ́ kí n rẹ́rìn síta. Mo tun máa ń rẹ́rìn tí mo bá lọ, tí mo bá wo àwọn adérìnpòṣonnú tó wà lórí social media loríṣìíríṣìí tan bá sọ àwọn ọ̀rọ̀ kàn báyìí mo ti rẹ́rìn, kódà ẹ́rìn mi gan, ẹ̀rín àárín tàkìtì ni. Òun púpọ̀ ló máa ń mú mi kí n rẹ́rìn.

Báwo ni mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí mo bá ń lọ sí ibi iṣẹ́, mo máa ń wọ ọkọ̀ ojú títì, eléyìí tó ṣe pé máa nílò láti sanwó fún, tàbí tí mo bá bá akẹgbẹ́ mi rìn pọ̀, mo máa ń wọ ọkọ̀ títì ẹ torí òun ní ọkọ̀ títì ẹ tó ń dá wà tó ṣe wí pé mi ò ní nílò láti sanwó. Ìkan nínú méjèèjì ni èmi mo n bu mo ṣe máa ń rìn lọ sí ibi iṣẹ́. Ẹ̀kọ̀ọ̀kan bóyá tí kò bá sí ọkọ̀ tàbí tí àwọn tó ń ta epo bẹ́ẹ̀ntiróò tí wọ́n kò bá ṣiṣẹ́ tàbí ọ́ n daṣẹ́lẹ̀ eléyìí tó wa jẹ́ pé kò sí ọkọ̀, màá fi ẹsẹ̀ mi rìn lọ sí ibi iṣẹ́ níru awọn ọjọ́ bẹ́ẹ̀yẹn.

Agogo mélòó ni mo ṣètò agogo ìjí mi? Ago márùn-ún àbọ̀ ni mo ṣètò agogo ìjí mi sí. Ni báyìí, eléyìí máa ń jẹ́ kí n lè dé ibi iṣẹ́ ní àkókò tó yẹ. Mo máa ń dé ibi iṣẹ́ ní bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún, bí ago mẹ́sàn kò ìṣẹ́jú mẹ́ẹ̀dógún. Torí ago mẹ́sàn la máa ń bẹ̀rẹ̀ ní ibi iṣẹ́. Tí mo bá ti lè tètè jí ní ago márùn-ún àbọ̀, màá dáná, màá wẹ̀, màá sáré ṣàwọn nǹkan tí mo fẹ́ ṣe. Ìgbà tí n bá fi dii bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún sí ago mẹ́sàn, mo máa dé ibi iṣẹ́.

Kí ni oúnjẹ tí mo fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ata díndín. Ata díndín yẹn dè níyì, mo máa ń fẹ́ràn kí ó jẹ́ wípé wón fi epo pupa dín ata yẹn. Mo máa ń fi àlùbọ́sà àti irú ṣi. Ata tí ó sì kúnná ni mo máa ń sábà lo. Mo dẹ̀ máa ń jẹ́ kí ó rodo kó pọ̀ nínú ata yẹn, kí ata yẹn lè ta fẹ́ẹ́rẹ́fẹ́. Mo máa wá fi ẹja panla àti pọ̀nmọ́ ṣe. Tí mo bá ṣe, tí mo bá dín iru ata báyìí, mo máa ń fẹ́ràn láti fi jẹ ìrẹsì tó gbóná kí n sì mu omi lé lórí. Oúnjẹ tí mo fẹ́ràn jù lèdè, tí èèyàn bá fún mi, inú mi máa ń dùn. Tí èèyàn bá sè é fún mi, inú mi máa ń dùn. Tí èmi gangan bá sè é fún ara mi, inú mi náà máa ń dùn.

Kí ni mo máa ń jẹ ní ọ̀sán? Kò sí oúnjẹ pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ òkèlè ní ọ̀sán torí ìgbà tí mo bá jẹ òkèlè ní ọ̀sán ìgbà tó bá fi máa di alẹ́ a ti dà, kò ní sí pé ikùn máa máa ro mí. Mo fẹ́ràn oúnjẹ òkèlè gan. Ọ̀sán ni mo tẹ̀ fẹ́ràn láti máa jẹ. Mo so àwọn oúnjẹ òkèlè tí mo máa ń jẹ ní ọ̀sán lè jẹ́ àmàlà, fùfú, sẹ̀mọ́, iyán tàbí òkèlè míì ṣà.

Ṣé ó rọrùn fún mi láti dárí ènìyàn jì? Háà! Àti dáríjin ènìyàn ò n ṣe nǹkan tí ó rọrùn fún mi bẹ́yẹn o. Mò ń kọ́ láti jẹ́ kó rọrùn fún mi ni. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èèyàn bá ń ṣẹ́ mi, ó máa ń dùn mí gan. Dídùn tó dé máa ń dùn mi gan yen, ó máa ń jẹ́ kíi n má lè tètè dáríjin ènìyàn, kó dé dáa. Torí tí èèyàn bá ní ẹmi àìdáríji, ó máa ń jẹ́ kí èèyàn kan máa gbé nǹkan tí ó yẹ kí èèyàn gbèsò kan. Ohun tí mò ń ṣiṣẹ́ lé lórí ni pé tí èèyàn bá ṣẹ́ mi, kí n kó rọrùn fún mi láti dáríjin ènìyàn láì mú ènì yen sọ̀kan.

Ṣé mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń wo àwọn ètò fún tẹlifíṣàn dáadáa, pàápàá jùlọ àwọn ètò tó ní ṣe pẹ̀lú documentary. Documentary tó ní ṣe pẹ̀lú àwọn ẹranko, documentary tó ní ṣe pẹ̀lú orin, documentary tó ní ṣe pẹ̀lú bí a ṣe ń se oúnjẹ, documentary tó ní ṣe pẹ̀lú bí a ṣe ń tọ́jú ara, èyí tí àwọn olóyìnbo ń pè ní skincare, documentary tó ní ṣe pẹ̀lú oge ṣíṣe àti bí a ṣe ń wọṣọ. Àwọn ètò tí mo fẹ́ràn láti máa wo lórí tẹlifíṣàn nìyẹn, torí àwọn nǹkan tí ó máa ń jẹ mí gan gan, ó láwọn nǹkan tí mo dárúkọ yẹn. Ọ̀rọ̀ ẹranko, bí a ṣe ń tọ́jú ara, òge ṣíṣe, aṣọ wíwọ̀, bí a ṣe ń dáná àti bí a ṣe ń ṣe ìtọ́jú ara wa.

Ṣé mo ti ṣìnà rí? Èmi má tie ń ṣìnà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí mi ò mọ àpèjúwe ibìkan, mi ò dẹ̀ ní ojú ọ̀nà. Tí ènìyàn bá ń júwe ibìkan fún mi, tẹ́ni ò bá mọ bí ṣe ń ṣe àpèjúwe dáradára, ó má ń jẹ́ kí n ṣìnà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà tí mo dẹ̀ ti ṣìnà rí jẹ́ ìgbà tó ṣe wípé ọ̀tọ̀ níbi tí ènìyàn kan ní pé kí n dúró sí, ọ̀tọ̀ níbi tí èmi rò pé ènìyàn ní kí n dúró sí. Mo dẹ̀ ti dé bẹ́ẹ̀ ní, ẹ́, ìṣẹ́jú ogún kí i sí ìgbà tí èmi àti ẹni ẹ jọ ṣàdéhùn pé kí a pàdé ara wa. Ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tí èmi lọ dúró sí. Ìgbà tí ẹni yẹn wá dé ibi tí a ti ń ká pàdé ara wa ló wá sọ pé mi dà? Mo á sọ pé bẹ́ẹ̀ náà ni mo wà, àṣà ayé ara wa. Kọ́ iṣẹ́ tó wá sọ pé àpé ìbò mí, òun ni mo dúró sí. Mo ti máa ń ṣìnà dáadáa o, mo má ń ṣìnà dáadáa.